Dáadáa, mo lè dá ọkọ̀ dúró. Tí eeyan bá n lọ síbi isẹ tó bá wà ní òpópónà, ó dára láti máa dá ọkọ̀ dúró, máa dúró sí àárín oná waa na wo sókè, waa si dá ọkọ̀ dúró tí wọ́n bá ti dúró, eeyàn a sọ dá. Ìgbà mìí gàn eeyan lè dá ọkọ̀ dúró fún àwọn ọmọ kékèké àwọn ọmọdé mọ́.

Ìgbà mí, tí èèyàn bá ní ìṣòro, ó dáa kí èèyàn fèsì ìṣòro tí èèyàn bá ní. Ẹ̀yàn à dojú kọ́ ni, èèyàn o kì ì sá fún ìṣòro, torí pé tí èèyàn bá sá fún ìṣòro, ìṣòro tí ẹ́ sá fún gan, ó ṣi tú máa padà wá a bá yín. So, ǹkan tó dára ni pé tí èèyàn bá wà nínú ìṣòro kí èèyàn kúkú dojú kọ ìṣòro náà.

Dára kí ènìyàn máa fẹ́ràn ohun tó dára. Tí o bá rí ǹkan tó dáa, kí ènìyàn fẹ́ràn rẹ̀. Tí o bá sì rí nǹkan tí ò da, kí ènìyàn sọ pé "nǹkan yìí kò da." Nǹkan tí ò da kò lórúkọ méjì, kò da náà ni. Wọ́n á sọ pé ǹkan ò da, kò da náà ló ń jẹ́.

Why not? Ó máa rìn ní àlàáfíà. Mo máa rìn ní àlàáfíà. Ní ọ̀wọ̀, a máa rìn ní àlàáfíà. Ó dá kí eyan ò máa rìn ní àlàáfíà. Tí eyan bá lá àlàáfíà, eyan á jáde, eyan á rì jáde, eyan á ṣẹbo ṣefẹ́, eyan á sinmi, àlàáfíà.

Mo ní ọkọ̀, ọkọ̀ ojú omi ni o, ọkọ̀ tó ń rìn lórí ilẹ̀, ọkọ̀ tó ń rìn lórí omi, mo ní méjì, mi ò ní ọkọ̀ tó ń rìn ní òfuurufú, ṣugbọn anfaani tó ọlọ́run fún mi láti ní iyí tó ń rìn ní orí omi, den, ọkọ̀ tó ń rìn ní orí ilẹ̀ kún pẹ̀tù àti ayọkù.

Tí bá jí làárọ̀, màá ṣe morning prayer. Ti a bá ti gbàdurà tán, màá túnlé ṣe. Tí a bá ti túnlé ṣe, màá dáná fáwọn ọmọ. Bí àwọn ọmọ bá ti jẹun tán, màá lọ sí ilé ìwé. Emi náà múra lọ sí ibi iṣẹ́.

Mi ò fi yó mókàn sílẹ̀ ní ilé ìdárayá. Torí mi ní gan-an mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìdárayá. Mi ò je eeyan kan tó máa lọ sí ilé ìdárayá. Mo fẹ́ràn láti wà nínú ilé tèmi, kí n sìnmi, àbí tí mo bá lọ sí ibi iṣẹ́ tí n bá ti dé máa padà sí inú ilé àbí kí n lọ sí church láti ní ọlọ́run.

À bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti kọ lẹ́tà sí àwọn ènìyàn. Papá júlọ àwọn oníbàárà mi mo máa ń fi lẹ́tà ránṣẹ́ sí wọn, àbúrò mi tó wà lóké òkun mo máa ń fi lẹ́tà máa ń fi ránṣẹ́ sí wọn àti àwọn mọmọ tọn wá ní abúlé ni gbà míìrán tí mi ò bá rí wọn pé, máa fi lẹ́tà máa fi ránṣẹ́ sí wọn.

Mo fẹ́ràn ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì jẹ́ ọdún tí gbogbo àwọn ọmọ kéékèèké fẹ́ràn láti máa ṣe. Mo sì fẹ́ràn ọdún àkọ́kọ́, ọjọ́ àkọ́kọ́ nínú ọdún, that is New Year celebration.

Èmi ò fẹ́ràn láti máa rìn lóru o, mo fẹ́ràn láti rìn lọ́sàn-án láàárọ̀ tí n bá ń jáde, mo ní láti máa sọ fún àwọn ènìyàn ibi tí mò ń lọ k'ọ́n ba lè mọ bí ìrìn mi ṣe jẹ́. Anywhere tí n bá dẹ̀ ń lọ, mò ń sọ fún àwọn èèyàn, àwọn èèyàn ń gbọ́, wọ́n sì mọ'bi tí mò ń lọ.

Kọ́kọ́rọ́ mi máa inú àpò báàgì tí mo man gbé tímo bá ń lọ sí ibi iṣẹ́. Inú rẹ̀ máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Ti bá dẹ̀ tí padà sílé, màá fi sí ẹnu ilẹ̀kùn lẹ́yìn torí ti mọ ba máa ti lẹ̀kùn ni a lọ.

Ìmọ́tótó ilé jẹ́ ohun tí ènìyàn máa ń ṣe ní gbogbo ìgbà. Papa jùlọ ní òwúrọ̀ kùtùkùtù àbí ní ọwọ́ ìrọ̀lẹ́ ni ìmọ́tótó inú ilé dà, but eyi tó dà ju, òun ni kí ènìyàn tí ṣe ìmọ́tótó inú ilé ní ọwọ́ àárọ̀ kí ènìyàn tún gbogbo inú ilé ṣe.

Àìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ ìṣe mi ó jẹ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán, ìbáṣepọ̀ tí a jọ rẹ́. Gbogbo ìgbà tí wọ́n bá fún mi ní iṣẹ́, mo máa rí pé mo ṣe iṣẹ́ mi dáradára.

Síbí tí mi ti lè ra nǹkan, mo lè lọ sọ́jà kín ra ọjà, mo lè jáde kí n lọ sí bus stop kí n lọ ra ọjà níbẹ̀, mo lè ra nǹkan ládùúgbò, mo sì lè ra nǹkan lọ́nà bóyá mo ń lọ síbi iṣẹ́ tàbí mo ń padà bọ̀ láti ibi iṣẹ́.

Ojú àwòrán, mo máa ń wojú àwòrán ní owó àárọ̀. Kin tó l jáde kúrò nínú ilé. Boya mo n lọ sibi iṣẹ́ tí ń bá fẹ́ múra, mo fẹ́ túnra ṣe, mo n wo ojú àwòrán. Mo lè wojú àwòrán bii emẹ́ta lójúmọ́.

Yoga. Yoga, mo máa ń ṣe yoga, ṣùgbọ́n mo fẹ́ràn láti jáde, láti lọ bá àwọn ọ̀rẹ́ mi, láti lọ síbi iṣẹ́. Mo fẹ́ràn láti múnú àwọn ènìyàn dùn, mo sì fẹ́ràn láti máa ṣiṣẹ́